Mo mo ba se n lo ètò fóònù ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí èmi bá ti mú ẹ̀rọ àgbéléwò mi dání, èmi máa n ṣètò títẹ rẹ̀ láti fi wo fonrán ní òri alejujara tàbí ní oríṣiríṣi ọ̀nà mìíràn. Nígbà mìí ni èmi n gbà mí ń lo fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Omi ńlá tí èmi ti rí, èmi rí omi ńlá yìí ní ìrìnsi nígbà tí èmi lọ ní ọ̀nà ìlú tí a mọ ìlú yẹn sí ìlú omi tí àpèka òyìnbó rẹ̀ sì máa ń jẹ́ River State, tí capital rẹ̀ sì jẹ́ Port Harcourt. Ọ̀nà yìí ni èmi ti rí omi, ìlú yìí ni èmi ti rí omi ńlá ńlá, àwọn àgbálùgbù omi tí kò sì ní òpin, tí àwòpin omi yìí ibi tí ojú èèyàn, ibi tó jù ẹni bá dé, ibẹ̀ ni àwòpin omi yìí máa dé. Ibẹ̀ ni mo ti rí àwọn omi ńlá tí àwọn ọkọ̀ orí omi ńlá ńlá sì wà ní orí rẹ̀. Ibẹ̀ mo ti ṣe àfihàn, títóbi tí mo ti ṣe ìrírí àti ìmòye títóbi bí omi ṣe rí ní ìgbàkúgbà. Ohun tí èmi lọ ṣe ní ibẹ̀ ni èmi lọ wo bí omi náà, omi náà ṣe rí pẹ̀lú àwọn èèyàn mi láti lọ mọ́, láti lọ ní ìrírí àti ìmòye nípa omi náà.

Ìgbà tí èmi rẹ́rìn ní àtọ̀kànwá kẹ́yìn, ó ní àkéte ọjọ́ kan tí òpin tí a ti parí ìdánwò fún òpin ilé ìwé, a sì ń retí èsì ìdánwò lẹ́yìn ìgbà yẹn. Nígbà tí èsì ìdánwò olùkalùku ti jáde, èmi sì wá èsì ìdánwò tèmi, mi kò rí. Mo tẹ́ mọ́lẹ̀, mo gba iyára olùkọ́ lọ láti lọ wádìí ìdí pàtàkì tí èmi ò fi rí èsì ìdánwò tèmi. Nigbati mo debe, olùkọ́ fi ye mi pe orúkọ mi kosi ni arin àwọn ọmọ ilewe to se ìdánwò. Nítorí ìdí nìyẹn tí èmi kò fi rí èsì ìdánwò mi. Wọ́n sì gbé paper ìyi ìwé, iyi ìwé ta fi kọ, ta fi kọ ìdánwò náà, wọ́n sì gbé kalẹ̀ kí èmi wá paper ìwé ìdánwò tèmi níbẹ̀. Nígbà tí mo ti tẹ́mọ́lẹ̀, tí mò ń wo ìwé ìdánwò yìí ní, ní àyọkà kọ̀, àyọkà tó tẹ̀lé ra wọ́n, ǹkan tó tẹ̀lé ra wọ́n, èsì ǹkan tó, ǹkan tó bá tẹ̀lé ra wọ́n, ǹkan tó bá, ǹkan tó bá tẹ̀lé ra wọ́n ní, níbẹ̀ ni mo ti rí ìwé ìdánwò tèmi náà. Inú mi dùn, mo sì ń rẹ́rìn-ín láti mú wá, mo sì ń rẹ́rìn-ín láti mú wá sí ìdí pàtàkì yìí.

Tí a bá ń sọ̀rọ̀ pé ga, tí èmi ga tó ní ojúṣe ọmọkùnrin, mo ga tó ní wọn bàtà ẹsẹ̀ bàtà mẹ́fà. Ní kọjá, ní kọjá díẹ̀ tòńdó, èmi ga dáadaá ní gíga tọmọkùnrin tí a kò sì lè fi mi wé, ẹni tó, kí a kò fi ni, fi mi wé ẹni tí ó kúrú. Mo ga ní gíga tí ọmọkùnrin tó wúni lójú tó sì jẹni ní, tó jẹni ló ni, tó jẹni ní gbèsè jọjọ jọ.

Ní èrò tèmi gẹ́gẹ́ bí abínibí ọmọ yorùbá tí èmi jẹ́ ohun tí mo mo pé ìdílé máa ń pamọ́ jù ní orúkọ. Orúkọ ìdílé jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún ìdílé bẹ́ẹ̀. Orúkọ wọn jẹ́ ǹkan tí, orúkọ jẹ́ ǹkan tí à ń pamọ́ tí wọ́n kò fi ṣere rárá. Orúkọ ìdílé jẹ́ gẹ́gẹ́ bí, àfihàn fún ìdílé bẹ́ẹ̀, àfihàn fún ìdílé bẹ́ẹ̀. Pẹ̀lú èyíi orúkọ ìdílé jẹ́ ǹkan tí ìdílé máa ń pamọ́ tí wọn sì mú lokukudun dáadáa, tí kò jẹ ǹkan tí wọ́n máa ń fi ṣeré yálà olúkalúkù, ọmọdé tàbí àgbàlagbà la máa ṣàlàyé fún àwọn ọmọdé bí orúkọ ìdílé ṣe jẹ́, tí, tí kò jẹ́ ǹkan tí wọ́n gbọdọ̀ fi ṣeré àbí fi ṣàwẹ̀wà rárá tàbí rárá. Orúkọ ìdílé jẹ́ ǹkan pàtàkì tó wúwo jù àlùmọ́nì lọ, because nítorí pé yorùbá máa ń sope orúkọ ẹni, ni ijaanu ẹni.

Èmi máa ń sùn ní ọ̀sán nígbà mìíràn ẹwẹ̀ tó bá yálà pé mi o raàyè sùn dáadáa ní òru tàbí ó fẹ́ ṣe bí ẹni tí ó fẹ́ dẹ́ rẹ̀mí tó fẹ́ rẹ̀mí díẹ̀. Èmi á sùn ní ọ̀sán láti fi kún, láti fi tú ara mi padà sípò tàbí láti fi kún ohun tí mi ò, láti fi rọ́pò oorun tí mi ò ráyè sùn ní òru. Ìgbà mìíràn ẹwẹ̀, yálà tó bá jẹ́ wípé mo fi òru mí ṣeṣẹ́ tí mo dá oorun mọ́jú tí mi kò ráyè sùn, ìgbà, ìgbà náà mà á, mà á gbìyànjú láti sùn ní ọ̀sán kí ara mi bá lè bọ̀ sípò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá sùn ní, tí ń bá sùn ní alẹ́ ni èmi máa ń sùn ní ọ̀sán. Ohun ọ̀sán ìgbà, ohun ọ̀sán nígbà mìíràn, ó jẹ́ bí òògùn tó máa ń mú ara ẹni bọ̀ wá sípò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ẹ̀rọ fóònù tí èmi ń lò jẹ́ ẹ̀rọ aláfọwótè tí a dẹ̀ pèròja rẹ̀ láti ilé iṣẹ́ Android Tecno. Ẹ̀rọ fóònù mi yìí jẹ́ ẹ̀rọ tí ó máa ń ṣiṣẹ́ fún mi jọjọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi sì fẹ́ràn iṣẹ́ rẹ̀. Mo yálà oríṣiríṣi nǹkan ni èmi máa ń fi ṣe yálà láti fi wo fọ́nrán láyé orí ayélujára tàbí láti fi wá jí nípa ìmọ̀, ìmọ̀ nípa nǹkan oríṣiríṣi ọ̀nà ni èmi sì máa ń lò fóònù náà tí ó sì wúlò fún mi jọjọ. Mo fẹ́ràn fóònù náà nípa bí bátìrì rẹ̀, bátìrì rẹ̀ kì í já níjàkújà. Ó sì jẹ́ èyí tí ó máa ń ṣiṣẹ́ kanrinkanse, kanrinkanse ní ìgbàkúùgbà tí èmi bá ti fi sí iná tí ó sì gbaná sára, èmi a sì lò ó dáradára kí n tó sọ pé mo tó fi iná mi sí orí rẹ̀. Fóònù láti ilé iṣẹ́ Techno ni, ni Techno jẹ́ èyí tí ó dára púpọ̀. Èmi tí ń lo fóònù yìí bí ọdún mẹ́ta sẹ́yìn báyìí ni èmi tí ń lo fóònù náà. Ni emi tin lo fóònù náà, ti o si n ti n ṣiṣẹ́ fún mi dáadáa. Ohun tí ó yà mí lẹ́nu nípa fóònù náà ni pé ó jẹ́ fóònù tí ó ní agbára tí bátìrì rẹ̀ kì í sì já ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá ń lò ó.

Igbó ṣúùrú kékeré kan tó wà ní tòsí mi. Igbó yìí jẹ́ igbó ilẹ̀ kékeré kan tí wọ́n sì máa ń lò láti fi dá oko àrò jẹ. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èèyàn tí ó ní ilẹ̀ náà tó fi ń dá oko àrò jẹ ni ó máa ń wọ inú rẹ̀ kó. Ìgbàkíìgbà ni ẹni yí lè wọ inú oko yi tó yàtọ̀ sí ìgbà tí ilẹ̀ bá ṣú. Yàlà bò jẹ ọwọ́ àárọ̀, ọ̀sán tàbí ọwọ́ ìrọ̀lẹ́, ẹni tí ó ń dá igbó ṣúùrú yìí, igbó ṣúùrú tàbí igbó rẹ́súrẹ́sú a lè pè é, ìgbàkíìgbà ni ó máa ń wọ inú rẹ̀ láti mú àwọn nǹkan kọ̀ọ̀kan jáde láti ibẹ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni tó bá wọ inú rẹ̀.

Èmi máa ń gbé àpò ẹ̀yìn yálà nígbà mìíràn ẹ̀wẹ̀ tí èmi bá fẹ́ kó nǹkan láti ilé lọ síbi iṣẹ́ tàbí kó nǹkan láti ǹkan tí ó kọjá ọwọ́ mi tí mo nílò nǹkan láti fi kó. Èmi á gbé àpò ẹ̀yìn láti kó o sí tí olóyìnbo mọ̀ sí báágì. Emi a ko àwọn nkan yìí maa ko sii láti je ohun ìrànwọ́ fún mi láti ko nkan yìí láti ibi kan si ibo miran. Àpò ẹ̀yìn mi ó jẹ́ èyí tí ó wuni lórí janjan tí ó sì, tí ó sì wuni ní dídán, tí ó jẹ́ èyí tí wọ́n fi awọ ṣe. Ó jẹ́ èyí tí kò yí, ó jẹ́ èyí tí ó ń gban òjò dànù. Nígbà kúùgbà tí òjò bá rọ̀, tí mo bá ti gbé àpò ẹ̀yìn mi, ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ ni pé òjò kò ní, kò ní ráyè wọ inú rẹ̀. Èmi máa ń lo àpò ẹ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Àwọn ìgbà tí èmi máa ní ìpàdé ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀, ìgbà mìíràn ẹ̀wẹ̀ mo lè ní ìpàdé bí i ẹẹ̀ méjì tàbí ẹẹ̀ mẹ́ta. Ó yálà, yálà ìgbà mìíràn ó lè má ju ẹẹ̀kan lọ. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà kọ́ ni èmi máa ní ìpàdé. Ṣùgbọ́n àwọn ìpàdé pàjáwirì kọ̀ọ̀kan máa ń wáyé tí èmi kò sì ní, tí èmi kò sì ní ibi à ń yẹ̀sì dá ju kí èmi, kí èmi, kí èmi, kí èmi pẹ̀lú ìpàdé yìí lọ. Ìpàdé pàjáwirì yàtọ̀, yàtọ̀ sí ìpàdé pàjáwirì ìgbà mìíràn ẹ̀wẹ̀ ó lè má ju ẹẹ̀kan tàbí ẹẹ̀ méjì ni èmi máa ṣe ìpàdé lọ.

Àgbàlá ilé wa jẹ́ àgbàlá kan tó fẹ̀, tó jẹ́ àgbàlá agbolé. Àwọn tí ó ń jókòó níbẹ̀ ni àwọn àgbàlagbà ilé àti àwọn ọ̀dọ́mọdé kọ̀ọ̀kan. Àgbàlá yìí, ó wuyì jọjọ. Ó jẹ́ èyí tí olùkálùkù máa ń dé sí nígbàkígbà tí ilé ọdún bá ti dé. Ni gbogbo, gbogbo èèyàn àti ọmọdé àti àgbàlagbà ọkùnrin obìnrin ní tó jẹ́ àwọn ará mọ̀lẹ́bí, wọn a sì dé sí àgbàlagbà, wọn a sì dé sí àgbàlá náà. Àgbàlá náà wuyi, o wuyi lọ́pọ̀ jọjọ nítorí àwọn to n jókòó síbẹ̀ wọn n ṣe àtúnṣe ti o tọ àti ti o yẹ si àgbàlá náà. Bí àgbàlá wa ṣe rí ni èyí.

Èmi máa ń lọ ilé ìjọsìn ní ìgbà kú ìgbà tí òpin ọ̀sẹ̀ bá dé tàbí tí a bá ti wọ àkókò ilé ìjọsìn. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, mò máa ń lọ ní àárín ọ̀sẹ̀ láti lọ gbọ́ ẹ̀kọ́ Bíbélì tàbí láti lọ fetí sí àwọn oríṣiríṣi nǹkan tí a bá là sílẹ̀ láti lọ kọ́. Ìgbà mìíràn, mo sì máa ń lọ láti lọ gba àdúrà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n èyí ti àárín òpin ọ̀sẹ̀ jẹ́ nǹkan pàtàkì tí mi kì í pa jẹ no. Yálà bó bá jẹ́ nǹkan kí-ǹkan tí mi kì í jẹ́ kí nǹkan dí mi lọ́wọ́ láti rí pé mo lọ sí ilé ìjọsìn ní òpin ọ̀sẹ̀. Eléyìí jẹ́ ohun ìwúrí fún mi tí mo sí ì ma ń lọ dáadáa.

Ọ̀nà ń gbà tí omi fi ń dé ọ̀dọ̀ mi ni, èyí kì í ṣe kànga, èyí kì e de se, èyí kì í ṣe kànga rárá. Ọ̀nà ń gba omi ẹ̀rọ pump ni tí a sì ti gbé rubber rẹ̀ síta. Ìgbá kí ìgbá tí iná bá ti wá, àwà a sì tan iná sí ẹ̀rọ yìí, à sì pump omi sí inú rubber rẹ̀. Ìgbá kí ìgbá, yálà tí omi bá wà tí a bá fẹ́ lo omi, a á ṣi nínú omi ẹ̀rọ nítorí pé a ti pump omi náà sílẹ̀ nígbà tí iná ti wá. Ọ̀nà ń gbà tí omi fi ń wọ, ọ̀nà ń gbà tí omi fi ń dé sí ilé ọ̀dọ̀ tèmi nù kì a a ní, kò sì kànga rárá. Omi ẹ̀rọ pọ́ǹpù ni à ń lò lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Èmi máa ń wọ ago ọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti fi ṣe oduwọn àkókò ohun tí mò ń ṣe. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá fẹ́ ṣe ojúwọn àkokò nǹkan tí mò ń ṣe tàbí láti wọ ìṣẹ́jú sí ìṣẹ́jú sí nǹkan tí mò ń ṣe, kí n bá lè ba àwọn ọdúwon àkókò wọ̀nyí, èmi a fi ago ọwọ́ sí ọwọ́. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, ó sì máa ń jẹ́ ohun ọ̀ṣọ́ fún aṣọ, fún aṣọ tàbí òde tí n bá fẹ́ lọ. Èyí maa n mu mi kin lo ago si owo tí ó bá jẹ́ ètò imúròde ni, ago tí n bá fi sí ọwọ́ mi, ó máa ń jẹ́ ohun ọ̀ṣọ́ sí nǹkan tí n bá lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá fẹ́ jáde. Èyí ló máa ń mú èmi lo ago ọwọ́.

Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn òṣìṣẹ́ bá ń bá mi se iṣẹ́, tí a bá ń ṣiṣẹ́ papọ̀, èmi máa ń darí àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí àwọn amulegbe àbí àwọn oluranlọwọ mi ni. Màá jẹ́ kí ó yé wọn òtó iṣẹ́ tí a fẹ́ ṣe láti jẹ́ kí iṣẹ́ yẹn kó, jẹ́ kí iṣẹ́ náà kó àkóyarí tàbí àkóyawọ́. Láti gbìyànjú mú iṣẹ́ náà kó jẹ́ iṣẹ́ amoriya, èmi á ṣe oríṣiríṣi ọ̀nà tí ó lè jẹ́ ìwúrí tàbí ìmúni iṣẹ́ yá fún àwọn òṣìṣẹ́ tí ń bá mi ń ṣiṣẹ́. Iyi a sì mú nu wọ́n dùn lọ́pọ̀lọpọ̀, lọ́pọ̀lọpọ̀ gbà tí a sì jẹ́ kí iṣẹ́ náà ya fáfá tàbí ja fáfá tàbí iṣẹ́ náà ṣi rańlẹ́ láti tètè tán.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi a máa ń ṣe òde jíjẹ pẹ̀lú àwọn oníbàárà mi. Èyí máa ń fa okùn ìfẹ́ àjọṣepọ̀ àti láti fa ojú àwọn oníbàárà mi mọ́ra láti múnú wọn dùn àti wípé láti kí ajo jẹ oúnjẹ àjẹpọ̀. Èyí máa ń mú ìdàgbàsókè wá fún mi ní ẹnu iṣẹ́ nígbàkigbà tí bá pe àjọ àjọjẹpọ̀ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà mi. Èyí máa ń mú gbé ìfẹ́ tó lọ́ọ̀rìn jọjọ àti ìdàgbàsókè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún, fún, fún wa láti ríi pé a jọjẹ oúnjẹ pọ̀ nígbàkúùgbà.

Nílò nípa etí ìgbọ́, etí ìgbọ́ ọ̀tún tàbí etí ìgbọ́ ọ̀sí, etí ìgbọ́ mi méjèèjì ni mo máa ń fi gbé ìyàwó ọ̀rọ̀ tàbí fi gbé ọ̀rọ̀ wọlé. Kò sí etí ìgbọ́ tí èmi kì í lò láti fi gbọ́ ọ̀rọ̀ nígbà kúùgbà tí mo bá rí ẹnikẹ́ni tó ń bá mi sọ̀rọ̀ tàbí mo ní ẹnikẹ́ni tí èmi àti rẹ̀ ń fi ń jọ́, ń fi ọ̀rọ̀ jomi tómi ọrọ tàbí sọ aṣọ yé pọ nígbà k'igba. Kò sí etí ìgbọ́ tí èmi kò ma lò rárá tàbí rárá. Etí ìgbọ́ mi méjèèjì yìí ni mo máa ń lò láti fi gbé ìyàwó ọ̀rọ̀ nígbàkíìgbà tí èmi bá, bá èèyàn sọ̀rọ̀ tàbí tí ẹnikẹ́ni bá ń bá mi sọ̀rọ̀ nígbà kúùgbà.